Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni data analysis, digital marketing àti project management. Data analysis ṣe pàtàkì báyìí torí àwọn ilé iṣẹ́ máa ń nílò ẹni tó lè ṣèwádi data àti láti ṣe ìpinnu látàrí rẹ̀. Mo fẹ́ kọ́ bí a ṣe ń lo Excel dáadáa àti àwọn software bíi Power BI tàbí Tableau. Digital marketing náà wúlò gan torí gbogbo business ló wà lórí online báyìí. Social media, SEO, email marketing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí mo bá mọ àwọn, àwọn skills yìí, mo lè rí iṣẹ́ tó dára sí tàbí mo lè gba ìgbésókè níbí iṣẹ́ mi. Project management pẹ̀lú máa ràn mí lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ dáadáa. Ṣùgbọ́n ìṣòro wa ni owó àti àkókò. Àwọn ẹ̀kọ́ yìí gbówó lé lórí, mi ò ṣèlè ṣe lójú ojúmọ́. Mo ń gbìyànjú láti wá ọ̀nà láti kọ́ àwọn nǹkan yìí ní online fún ọ̀fẹ́ tàbí ní ìyé owó tó kéré. Ìmọ̀ tuntun yóò ràn mí lọ́wọ́ láti gòkè sókè ní karia mi.

Bẹ́ẹ̀ni, etí mi dára, mo máa ń gbọ́ dáadáa. Mi ò ní ìṣòro pẹ̀lú gbígbọ́ rárá. Mo lè gbọ́ èèyàn tí wọ́n bá ń sọ̀rọ̀, mo sì lè gbọ́ ariwo tó kéré pẹ̀lú. Ṣùgbọ́n nígbà mìíràn tí ariwo bá pọ̀ jù tàbí tí ọ̀pọ̀ èèyàn bá ń sọ̀rọ̀ papọ̀, mo lè má gbọ́ dáadáa. Mo má ń ṣọ́ra púpọ̀ pẹ̀lú etí mi torí mo ti gbọ́ pé àwọn nǹkan bí music tó loud lórí earphones tàbí ariwo tó pọ̀ lè ba etí jẹ́. Mi ò kì í fi volume sókè lórí àwọn earphone, mo sì máa ń yẹra fún ibi tí ariwo bá pọ̀ gan. Àwọn èèyàn tí gbọ́ sábà máa ń ní ìṣòro pẹ̀lú gbígbọ́, àwọn míràn sì nílò hearing aid. Mo dúpẹ́ pé etí mi ṣíṣe dáadáa. A gbọdọ̀ tọ́jú etí wa torí ó ṣe pàtà púpọ̀ fún ìlera.

Rárá, mi ò fẹ́ràn láti rin àtẹ̀gùn púpọ̀. Mo máa ń wọ bàtà tàbí slippers nígbà gbogbo, pàápàá nígbà tí mo bá wà ní ìta. Ilẹ̀ lè gbóná, ó sì lè ní àwọn nǹkan dín ran bíi òkúta, bottle tó ti fọ́ tàbí àwọn nǹkan mìíràn tó lè ba ẹsẹ̀ jẹ́. Ni ilé wa, a ní tiles, mo sì máa ń wọ slippers láti má ba ẹsẹ̀ mi jẹ́. Ṣùgbọ́n ní igbà ti mo bá wà nínú yàrá mi lásán, mo lè yọ bàtà kí ẹsẹ̀ mi lè balẹ̀ díẹ̀. Àwọn ọmọdé máa ń fẹ́ràn láti rin àtẹ̀gùn, wọ́n máa ń ṣe eré bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà, mo fẹ́ràn láti ṣe ìtọ́jú ẹsẹ̀ mi. Rín àtẹ̀gùn lórí grass tutù dára lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe nǹkan tó máa ń tí mo máa ń ṣe déédéé. Mo fẹ́ràn ààbò tí bàtà máa ń fún ẹsẹ̀ mi. A gbọdọ̀ tọ́jú ẹsẹ̀ wa dáadáa.

Òtítọ́ ni pé mi ò ní ètò ìdárayá tó dára rárá. Mo mọ̀ pé mo gbọ́dọ̀ máa na ara mi ṣùgbọ́n mi ò kí n ṣe dáa dédé. Ìgbà mìíràn mo máa ń rìn díẹ̀, pàápàá tí mo bá lọ sí ibi tó jìnnà díẹ̀ tí mo gbọ́dọ̀ rìn. Ní àárọ̀ ọjọ́ abameta tàbí ní oṣù méjì, mo lè gbìyànjú láti ṣe pushups tàbí situps ní ilé, ṣùgbọ́n mi ò kì í ṣe ètò rẹ̀. Árẹ̀ àti àìní motivation máa ń kọ̀rí mi. Mo ti ronú láti bẹ̀rẹ̀ jogging ní àárọ̀, ṣùgbọ́n òrùn kò kí ń jẹ́ kí n jí ní kùtùkùtù. Ti mo bá ń ṣeré football pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lẹ́ẹ̀kọ̀kan, ìyẹn gan an eré ìdárayá ni. Mo mọ̀ pé àìní eré ìdárayá kò dára, ó lè fa àisàn. Mo máa ń gbìyànjú láti bẹ̀rẹ̀ routine kan tó dára, ṣùgbọ́n ó ṣòro. Bóyá lọ́jọ́ iwájú sí i, mo sì máa ṣe dáradára sí i. Ìlera ara ṣe kókó.

Oúnjẹ tí mo bá jẹ ní ọ̀sán máa ń dá lé lórí bóyá mo wà ní ilé tàbí mo wà níbí iṣẹ́ àti bí àkókò ṣe rí. Ní ibi iṣẹ́ mo máa ń jẹ ìrẹsì bíi fried rice tàbí jollof rice tàbí white rice pẹ̀lú ọbẹ̀ àti ẹran tàbí ẹja. Ìgbà mìíràn mo máa ń jẹ ẹwà pẹ̀lú bread tàbí plantain. Tí mo bá mú oúnjẹ láti ilé wa, ó lè jẹ́ èyíkéyìí bóyá ẹ̀bà, àmàlà tàbí spaghetti tó kù láti alẹ́ ọjọ́ tó kọjá. Ìgbà mìíràn mo kàn máa ń ra oúnjẹ ní ilé oúnjẹ níbí iṣẹ́ tàbí mo lè rà lọ́wọ́ àwọn tó ń ta oúnjẹ níta. Tí owó kò bá pọ̀, mo lè jẹ nǹkan kékeré bíi meat pie pẹ̀lú soft drink tàbí gálà. Oúnjẹ ọ̀sán ṣe pàtàkì láti fún mi ní agbára fún ìparí ọjọ́. Mo máa ń gbínyànjú láti jẹ nǹkan tó tọ́ torí tí ebi bá ń pa mí, iṣẹ́ kò lè lọ dáadáa. Oúnjẹ ọ̀sán ni ó máa ń mú mi ní lọ títí di alẹ́.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí lẹ́ẹ̀mẹta tàbí lẹ́ẹ̀mẹrin. Mo ti ran ilé ìjọsìn wa lọ́wọ́ láti pín oúnjẹ fún àwọn tálákà ní ìgbà kérésì. Mo tún ti kópa nínú community cleanup kan níbi tí à ń gbé kúrò ní àdúgbò wa. Ó dùn láti ran àwọn èèyàn lọ́wọ́ láì gba owó, ó sì mú kí inú máa balẹ̀. Mo rí bí àwọn èèyàn ṣe yọ̀ nígbà tí a bá ṣe nǹkan fún wọn, ó sì fún mi ní ìmọ̀ rírì tó da. Ṣùgbọ́n mi ò kì í ṣe volunteer work dédé báyẹn torí àkókò púpọ̀, iṣẹ́ mi sì máa ń gba àkókò púpọ̀. Tí mo bá ní àkókò si, mo fẹ́ ṣe é púpọ̀ si. Iṣẹ́ ọ̀fẹ́ dára torí ó ran àwùjọ wa lọ́wọ́, ó sì ṣàfihàn ìfẹ́. Bóyá lọ́jọ́ iwájú máa fọrúkọ sílẹ̀ pẹ̀lú NGO kan láti máa ràn wọ́n lọ́wọ́. Fífún ni ó dára ju gbígbà lọ.

Ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn mi dára díẹ̀, ṣùgbọ́n kì í ṣe pé ó tayọ rárá. Ó wáyé bí oṣù mẹ́fà sẹ́yìn. Olórí iṣẹ́ mi pé mi wá sínú ọ́fíísì rẹ̀, a sì sọ̀rọ̀ nípa bí iṣẹ́ mi ṣe lọ. Ó sọ pé mò ń ṣiṣẹ́ dáadáa, mo sì ń parí àwọn project mi ní àkókò. Ó yìn mi fún àwọn nǹkan tí mò ń ṣe dáadáa, ṣùgbọ́n ó tún sọ àwọn nǹkan tí mo nílò láti ṣe dáadáa si, bí i communication skills àti time management. Mo gbọ́ gbogbo rẹ̀. Mo ti sọ pé màá gbìyànjú láti túnbọ̀ sí i. A sọ̀rọ̀ nípa salary increment díẹ̀, ṣùgbọ́n kò pọ̀ tó bi tí mo ti retí lọ. Ìgbéyèwò ṣe pàtàkì torí ó máa ń fún ni ní feedback nípa bí iṣẹ́ wa ṣe rí. Ó ràn mí lọ́wọ́ láti mọ bí ibi tí mò ń ṣe dáadáa àti ibi tí mo nílò láti ṣe sí i. Mo ń retí ìgbéyèwò tó kàn, mo sì ń gbìyànjú láti ṣiṣẹ́ dáadáa si.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀kan. Mo ní àpò ẹ̀yìn kan tí mo máa ń lò láti gbé laptop mi àti àwọn paper àti àwọn nǹkan mìíràn tí mo nílò. Pàápàá, nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́, mo máa ń fi àwọn nǹkan pamọ́ sínú rẹ̀. Àpò ẹ̀yìn rọrùn ju àpò ọwọ́ lọ torí ó máa ń ṣe balance ẹ̀yìn wa. A sì le fi nǹkan púpọ̀ sínú rẹ̀. Tí mo bá lọ sí gym tàbí ìrìnàjò kékeré, mo tún máa ń gbé àpò ẹ̀yìn lọ láti kó àwọn aṣọ àti nǹkan mìíràn sínú rẹ̀. Ṣùgbọ́n nígbà mìíràn tí ó bá wúwo ju, ẹ̀yìn mi máa ń fọ́ mi díẹ̀. Mo ní àwọn àpò ẹ̀yìn irú oríṣiríṣi. Àwọn kan ńlá, àwọn kan mìíràn kékeré. Èyí tó dára jù ni èyí tó ní padding dáadáa, tó sì ní àpò púpọ̀. Àpò ẹ̀yìn wúlò gan fún ènìyàn tó máa ń gbé nǹkan káàkiri.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni búlúù àti dúdú. Bolúù tutù ó sì dára lára. Mo ma ń wọ aṣọ blúe púpọ̀ bí i shirt, jean àti àwọn ǹkan mìíràn. Aṣọ dúdú náà dára gan an, ó ní class ó sì máa ń bá ohunkóhun mu. Mo ní àwọn aṣọ dúdú púpọ̀ nílé. Aṣọ funfun náà dára pẹ̀lú ṣùgbọ́n ó máa ń tètè dọ̀tí torí náà mi ò kì í fẹ́ wọ̀ púpọ̀. Aṣọ grey náà kò burú ṣùgbọ́n mo máa ń fẹ́ràn àwọ̀ tó mú ju bí i píǹkì, yẹ́lò àti ọ́réńjì. Wọ́n kò bára mi mu rárá. Gẹ́gẹ́ bí ọkùnrin, mo fẹ́ràn àwọ̀ tó tutù tó sì rọ̀run Búlúù àti aṣọ dúdú ni àwọ̀ tí mo máa ń rà nígbà púpọ̀ jùlọ nígbà tí mo bá lọ ra aṣọ. Wọ́n dára, wọ́n kò sì kórí ènìyàn. Àwọ̀ ṣe pàtàkì fún ìwà ìmúra ara ẹni.

Rárá, mi ò kí ń rọrùn nígbà tí mo bá sùn tàbí bóyá mò ń rọrùn ṣùgbọ́n mi ò mọ̀ torí mo ti sùn lọ. Mo ti bèrè lọ́wọ́ àwọn èèyàn tí mo ti sùn pẹ̀lú rí, wọ́n sọ pé mi ò kí ń rọrùn. Ṣùgbọ́n ìgbà mìíràn tí àárẹ̀ bá mú mi gan tàbí tí imú mi bá dí, mo lè rorùn díẹ̀. Àwọn èèyàn tó máa ń rọrùn púpọ̀ máa ń korí àwọn tí ó bá wà pẹ̀lú wọn gan, ariwo náà lè dènà wọn láti sùn. Mo gbọ́ pé àwọn ìdí bí wíwúwo, àìsàn imú tàbí sleeping position lè mú kí ènìyàn rọrùn. Tí mo bá gbọ́ ẹnìkan tó ń rọrùn, mo máa ń kàánú torí wọn, wọn ò lè sùn dáadáa. Mo dúpẹ́ pé kò jẹ́ ìṣòro ńlá fún mi ṣùgbọ́n tí ó bá bẹ̀rẹ̀ sí buru, mo lè lọ wo dókítà. Orun tó dára ṣe pàtàkì fún ìlera.

Rárá, mi ò ní irungbọ̀n báyìí. Mo máa ń fà á kúrò lójoojúmọ́ tàbí bí leméjì lọ́sẹ̀ láti pa ojú mi mọ́. Ìgbà kan mo ti gbìyànjú láti dá irungbọ̀n sí, mo jẹ́ kí ó wù fún mi bí ọ̀sẹ̀ díẹ̀, ṣùgbọ́n kò wù dáadáa tó. Ó sì dàbí nǹkan tó wà scattered, mo sì fà á kúrò. Àwọn ọkùnrin mìíràn ní irungbọ̀n tó dára tó sì bá wọn mu, ṣùgbọ́n tèmi kò wù bẹ́ẹ̀. Bóyá nígbà tí mo bá dàgbà síi, màá gbìyànjú láti dá irungbọ̀n sí, ṣùgbọ́n fún báyìí mo fẹ́ràn láti pa ojú mi mọ́. Ó rọrùn jù láti tọ́jú irungbọ̀n, mo sì dára láti jáde dáadáa. Irungbọ̀n nílò ìtọ́jú púpọ̀, a gbọdọ̀ máa fọ̀ ọ́, ká máa trim e àti láti máa fi oil sí i. Fún báyìí, fífa irungbọ̀n tó fún mi. Bóyá ní ọjọ́ iwájú, màá bẹ́ẹ̀re sì dá irungbọ̀n sí.

Mo ma n jẹ oúnjẹ alẹ́ bí aago méje sí mẹ́jọ ní alẹ́. Ó da lórí ìgbà tí mo dé ilé láti ibi iṣẹ́. Tí traffic kò bá burú, mo lè dé ilé ní aago mẹ́fà àbọ̀ tàbí méje. Mo sì má n jẹun láìpẹ́. Ṣùgbọ́n tí traffic bá pọ̀, mo lè dé pẹ́ títí di aago mẹ́jọ. Mo sì ma n jẹun lẹ́sẹ̀ kẹsẹ̀ tí mo bá dé. Nígbà mìíràn tí ebi bá ń pa mí gan, mo lè jẹ ǹkan kékeré bí búrẹ́dì tàbí snacks kín tó dé ilé. Mi ò kín fẹ́ràn láti jẹ jẹun pé jù ní alẹ́ torí ó lè fa ìṣòro ifunpa, ó sì lè dènà orun. Ṣùgbọ́n ìgbà mìíràn mo má n pẹ́ títí di aago mẹ́sàn. Oúnjẹ alẹ́ ṣábà máa n ní èbà, amálà, ìrẹsì tàbí ohunkóhun tó kù. Lẹ́yìn tí mo bá jẹ oun tán, mo ma n sinmi díẹ̀ kín tó lọ ṣe àwọn ǹkan mìíràn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkókò díẹ̀, ṣùgbọ́n kì í ṣe púpọ̀. Mo mọ àwọn basic things bí ẹni kan bá gba ọgbẹ́, a gbọdọ̀ fọ̀ ọ́ pẹ̀lú omi tó fi má mọ́, a sì gbọdọ̀ fi bandage bò ó. Tí orí ẹni bá fọ́, a lè fún wọn ní paracetamol. Tí ẹni kan bá ṣubú palẹ̀mọ́, a gbọdọ̀ gbé wọn sí ọ̀nà tó dára, a sì gbọdọ̀ pe ambulance tàbí kí a mú wọn lọ sí ilé ìwòsàn kíákíá. Mo ti gbọ́ nípa CPR fún ẹni tí kò mì, ṣùgbọ́n mi ò tí ì kọ́ ẹ̀kọ́ rẹ̀ gan. Mo mọ̀ pé ó ṣe pàtàkì láti pe emergency number tí ìṣẹ̀lẹ̀ búburú bá ṣẹlẹ̀. Í bá ti dára tí mo bá lọ kọ́ proper first aid training torí ó wúlò gan, ó lè gba ẹ̀mí ènìyàn là ní emergency. Mo ń ronú láti kọ́ ẹ̀kọ́ rẹ̀ ní ọjọ́ iwájú.

Mo kò mọ̀ nígbà tí ọjà tuntun kan yóò jáde, torí èmi kì í ṣe ẹni tó ń tà nǹkan, tàbí mi ò ní company tó ń ṣe ọjà. Mo kàn jẹ́ customer lásán tó máa rán ǹkan ni. Ṣùgbọ́n tí o bá ń sọ̀rọ̀ nípa phones tuntun tàbí gadgets, mo máa ń ka ìròyìn lórí ẹ̀rọ ayélujára láti mọ̀ ìgbà tí wọ́n yóò jáde. Bí báyìí, àwọn phone companies máa ń jáde ní product launches púpọ̀, bíi Samsung, Apple, Tecno abbl. Wọ́n máa ń kéde rẹ̀ lórí social media àti láti ìròyìn. Tí o bá fẹ́ mọ̀ nípa product kan pàtó, o lè ṣàyẹ̀wò lórí website company náà tàbí lórí social media page wọn. Mo sábà máa ń retí reviews kí n tó ra product tuntun láti mọ̀ bóyá ó dára. Báyìí technology ń yípadà kíákíá, product tuntun sábà máa ń jáde.

Rárá, mi ò fẹ́ràn jíja iyàn rárá. Mo fẹ́ràn àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ gan. Tí ìjà iyàn bá bẹ̀rẹ̀, mo ṣábà máa ń dákẹ́ tàbí mo máa ń yẹra fún. Mi ò kí fẹ́ láti máa jà nípa ohun tí kò ṣe pàtàkì púpọ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan, mo lè sọ èrò mi ní ọ̀nà tó bójú mu láìsí kíkùn. Mo gbàgbọ́ pé a lè ṣàlàyé ǹkan láì bínú tàbí kíkùn. Ìgbà mìíràn, àwọn èèyàn máa ń fẹ́ràn láti jíja iyàn láìsí ìdí, wọ́n kàn fẹ́ jábọ̀ nù. Irú àwọn wọ̀nyẹn ni mo máa ń yẹra fún. Ijà àti ìjiyàn kò mú ǹkan wá ṣùgbọ́n wàhálà. Mo fẹ́ràn láti gbọ́ ẹlòmíràn. Bó tilẹ̀ jẹ́ pé a kò bá ara wa lórí, a lè fi ọ̀nà àlàáfíà ṣe ètò ǹkan. Àlàáfíà ṣe kókó.

Bẹ́ẹ̀ ni, mo ní káàdì iṣẹ́. Ilé-iṣẹ́ wa fún wa ní ID card tí wọ́n fi orúkọ wa, fọ́tò wa àti ipò wa sí. Mo máa ń wò ó lọ́rùn ní ibi iṣẹ́ lójoojúmọ́ torí ó jẹ́ ìbẹ̀rẹ̀. Ó sì jẹ́ kí àwọn security mọ̀ pé mo jẹ́ staff. Láìsí káàdì iṣẹ́ náà, wọn kò ní jẹ́ kí n wọlé. Mo tún ní káàdì iṣẹ́ kékeré tí wọ́n fi orúkọ mi, nọ́mbà àti email address sí. Mo máa ń fi fún àwọn èèyàn tí mo bá pàdé ní meetings tàbí ní àwọn events kí wọ́n lè contact mi. Ṣùgbọ́n mi ò kí ń lo business card náà púpọ̀ gan torí báyìí a máa ń exchange contact lórí fóònù. Káàdì iṣẹ́ ṣe pàtàkì púpọ̀ jù. Mo gbọ́dọ̀ ní i lára mi nígbà gbogbo ní ibi iṣẹ́. Tí mo bá sọnù, mo nílò láti sọ fún HR kíákíá kí wọ́n lè bá mi wà mí. Káàdì iṣẹ́ jẹ́ ìdánimọ̀ wa.

Mo rò pé ó lè rọrùn dé, ṣùgbọ́n mi ò tíì ní àǹfààní láti dárí àwọn èèyàn púpọ̀ rí. Èmi kàn jẹ́ worker lásán ni. Mi ò kí í ṣe mánéjà tàbí team leader. Ṣùgbọ́n nígbà mìíràn, nígbà tí a bá ń sisẹ́ ní group wa, mo máa ń ran àwọn ẹlẹgbẹ́ mi lọ́wọ́ láti organize nǹkan àti láti pinnu nǹkan ta a gbọ́dọ̀ ṣe. Mo fẹ́ràn láti gbọ́ èrò àwọn èèyàn kí a tó pinnu, torí gbogbo wa ló ní nǹkan láti sọ. Mo gbàgbọ́ pé àwọn leader tó dára gbọ́dọ̀ ní sùúrù, wọ́n gbọ́dọ̀ mọ̀ ọ̀rọ̀ sọ, àti wọ́n gbọ́dọ̀ ní ìdájú pé gbogbo èèyàn ní ìfẹ́. Mi ò kí i fẹ́ràn àwọn leader tó máa ń ní agídí tàbí tó máa ń pàṣẹ lásán láì gbọ́ èlò mìíràn. Tí àǹfààní bá fà ara hán láti di team leader ní ọjọ́ iwájú, mo lè gbìyànjú rẹ̀. Ṣùgbọ́n fún báyìí, mò ń kọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀ àwọn olórí iṣẹ́ mi. Leadership jẹ́ iṣẹ́ ńlá.

Látọdún mẹ́ta sẹ́yìn ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ tó lẹ́yìn. Mo kúrò níbi iṣẹ́ àtẹ́wọ́gbà kan torí owó oṣù tó kéré gan. Iṣẹ́ náà sì korí mi púpọ̀. Mo rí ibi iṣẹ́ tuntun tó dára sí i, owó tó sì pọ̀ sí i, torí náà mo pinnu láti lọ. Mo kọ lẹ́tà kan tó polite. Mo sọ pé fún àǹfàní náà, mo sì sọ pé mo fẹ́ padà kúrò. Mo fún wọn ní two weeks notice bí ó ti yẹ. Kò rọrùn láti kúrò torí mo ti ní àwọn colleagues mi dáadáa ṣùgbọ́n mo nílò láti gòkè sókè. Ọ̀gá mi yí i kò yọ̀ púpọ̀ ṣùgbọ́n ó mọ̀ pé kò sí nǹkan tó lè ṣe sí i. Mo parí gbogbo iṣẹ́ mi mo sì fi ọ̀nà àlàáfíà kúrò. Láti ìgbà náà, mo wà ní ibi iṣẹ́ mi báyìí, mo sì ní ìdùnnú díẹ̀ sí i. Ẹ̀ẹ̀, ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ àpá kan ní ìgòkè sókè career.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀, pàápàá tí òòrùn kò bá mú púpọ̀ tàbí tí àyíká bá tutù dé. Mo máa ń ṣí fèrèsé láti jẹ́ kí afẹ́fẹ́ tuntun wọlé. Ó dùn ju AC lọ nígbà mìíràn, ó sì kọ jẹ́ kí a ná petrol púpọ̀. Nígbà tí mo bá ń wa'kọ̀ lọ́nà tó jìnnà, mo fẹ́ràn láti ṣí fèrèsé láti gbọ́ orin tí mo bá ń gbọ́ dáadáa àti láti gbádùn afẹ́fẹ́. Ṣùgbọ́n tí òòrùn bá mú gan tàbí tí òjò bá ń rọ̀, mo máa ń pa fèrèsé, mo sì máa ń tan AC. Tí mo bá wà ní traffic, mo sábà máa ń pa fèrèsé torí smoke àti pollution. Ìgbà mìíràn, àwọn area boys máa ń súnmọ́ ọkọ̀ nígbà tí fèrèsé bá ṣí, wọ́n sì máa ń bèèrè owó. Torí náà mo máa ń ṣọ́ra. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, afẹ́fẹ́ tuntun dára ju afẹ́fẹ́ tó ti pẹ́ nínú ọkọ̀ lọ. Mo fẹ́ràn balance tó máa ń wà láàárín ṣíṣí fèrèsé àti lílo AC.

Mi ò kí ń ṣe ọ̀gá tó máa ń darí àwọn òṣìṣẹ́. Mo kàn jẹ́ òṣìṣẹ́ ní ilé iṣẹ́ wa ni. Mi ò kí ń ṣe mánéjà tàbí supervisor. Torí náà mi ò ní ìrírí nípa dídárí àwọn èèyàn níbi iṣẹ́. Ṣùgbọ́n mo ti rí bí olórí iṣẹ́ mi ṣe máa ń darí wa. Mo sì ti kọ́ ǹkan díẹ̀ látọ̀dọ̀ rẹ̀. Olùdarí tó dára gbọ́dọ̀ gbọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀. Ó gbọ́dọ̀ fi àkókò fún wọn. Ó sì gbọ́dọ̀ rí i dájú pé wọ́n ní ǹkan tí wọ́n nílò láti ṣiṣẹ́ dáadáa. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà fẹ́. Kò má ṣe fi ojúṣàájú ṣe àwọn èèyàn tí àǹfàní bá farahàn ní ọjọ́ iwájú. Láti di olùdarí, mo fẹ́ jẹ́ irú ẹni tó máa rán àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ́wọ́ láti dàgbà, tí yóò sì máa ń tọ́jú àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìbọ̀wọ̀. Ṣùgbọ́n fún báyìí, mo kàn jẹ́ ẹ̀kọ́ láti gbọ́ ni. Dídárí ni iṣẹ́ ńlá tí a kò gbọ́dọ̀ kọ́. Ó sì jẹ́ ǹkan tí a gbọ́dọ̀ ṣe fún ìdarí ọyá.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọ́n díẹ̀ ṣùgbọ́n mi ò rí mọ́ ṣe dáadáa púpọ̀. Mo kọ́ ẹ̀kọ́ rẹ̀ nígbà tí mo wà ní kékeré. Àwọn ọ̀rẹ́ mi kọ́ mi bí ní ibi odò kan ní àdúgbò wa. Ni ìbẹ̀rẹ̀, mo bẹ̀rù gan-an ṣùgbọ́n pẹ̀lú practice, mo kọ́ ẹ̀kọ́ rẹ̀ díẹ̀. Mo lè fọ́n kọjá omi ṣùgbọ́n mi ò mọ̀ àwọn styles púpọ̀ bí freestyle àti breaststroke. Mo kàn máa ń rìn fọ́n lọ́wọ́ àti ẹ̀sẹ̀ mi láti máa ṣubú. Láti ọdún púpọ̀ ni mi ò tí fọ́n mọ́ torí kò sí pool tó súnmọ́ wa àti pé mi ò kọ́ lọ beach dédé. Ṣùgbọ́n mo rántí bí a ti ń ṣe. Tí àǹfààní bá farahàn, mo fẹ́ gbìyànjú rẹ̀ kí n lè dára sí i. Fífọ́n jẹ́ skill tó wúlò ó sì jẹ́ eré ìdárayá tó dára pẹ̀lú. Ó lè gba ẹ̀mí ẹni là ní emergency.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Mo máa ń lo Google Drive púpọ̀ jùlọ láti fi àwọn document pàtàkì, àwọn fọ́tò àti àwọn fáìlì ìṣe pamọ́. Èyí dára gan torí ó bó tilẹ̀ jẹ́ pé fóònù mi tàbí laptop mi bá bàjẹ́, mo tún lè ní access sí àwọn fáìlì náà lórí ẹ̀rọ mìíràn. Cloud storage ṣe backup tó dára, ṣùgbọ́n mi ò kí fi gbogbo nǹkan sórí rẹ̀ torí ààyè tí wọ́n fún ni kéré gan, bí fifteen gig láṣan ni wọ́n yàn. Tí mo bá nílò space púpọ̀ síi, mo nílò láti san owó, ṣùgbọ́n mi ò kàn fẹ́ san owó kankan. Torí náà, mo máa ń fi àwọn nǹkan pàtàkì jùlọ sórí cloud. Àwọn ìyókù ni mo máa ń fi sí flash drive tàbí àwọn hard drive. Dropbox àti OneDrive náà wà pẹ̀lú, ṣùgbọ́n Google Drive ni mo fẹ́ràn jù. Cloud storage wúlò gan ní ìgbésí ayé wa yìí.

Rárá, mi ò tíì gun alùpùpù rí. Mo ti wọ inú rẹ̀ púpọ̀ gẹ́gẹ́ bí passenger nígbàtí traffic bá pọ̀ tàbí tí mo bá nílò láti yára. Ṣùgbọ́n èmi fún ra mi kò tíì wá kọ alùpùpù rárá. Ó dàbí pé ó korí ènìyàn díẹ̀ torí ó yára gan, ó sì le burú. Mo ti rí àjálù alùpùpù púpọ̀ lójú ọ̀nà, torí náà mo bẹ̀rù rẹ̀ díẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi díẹ̀ mọ̀ wọ́n ṣọ pé ó dùn gan tí o bá mọ̀ wọ́n wá. Alùpùpù wúlò fún yíyára kọjá traffic àti fún lílọ sí ibi tó jìnnà díẹ̀. Bóyá lọ́jọ́ kan mà á gbìyànjú láti kọ ẹkọ rẹ̀. Ṣùgbọ́n fún báyìí, mo fẹ́ràn láti wà nínú ọkọ̀ tàbí bus. Abò yẹn ṣe kókó. Motorcycle jẹ́ ọ̀nà transport tó wọ́pọ̀ ní Nigeria, ṣùgbọ́n èmi sì ń ronú nípa rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ lẹ́ẹ̀kọ̀kan. Ní Nàìjíríà, kò tutù tó ká máa lo ìbọ̀wọ́. Mo kàn máa ń ní wọ̀ ní ìgbà tí mo bá ń ṣiṣẹ́ tí ó lè pa ọwọ́ mi lára bí tí mo bá ń gbé nǹkan tó le tàbí tí mo bá ń ṣe cleaning pẹ̀lú àwọn kẹ́míkà tí ó dà. Mo ní ìbọ̀wọ́ rọ́bà díẹ̀ fún ṣíṣe iṣẹ́ ilé. Nígbà mìíràn tí mo bá lọ sí hospital, àwọn nọ́ọ̀sì àti dókítà máa ń wọ ìbọ̀wọ́ medical. Tí mo bá lọ sí orílẹ̀ èdè tó tutù, mo lè nílò láti ra ìbọ̀wọ́ winter. Ṣùgbọ́n fún báyìí ní Nàìjíríà, wọn kò ṣe pàtàkì. Ìbọ̀wọ́ wúlò fún protection ṣùgbọ́n kì í ṣe nǹkan tí mo nílò lójoojúmọ́. Òòrùn ló máa ń mú wa jù, kì í ṣe òtútù.

Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀ akérò. Nígbà míì, mo máa ń gun ọ̀kadà tí ọkọ̀ bá pọ̀ lórí ọ̀nà. Mò ń jáde kúrò ní ilé ní kùtùkùtù kí ń má ba à pẹ́ lọ sí ibi iṣẹ́. Ìrìn àjò máa ń gba bí i àkókò díẹ̀ ṣùgbọ́n mo ti mọ̀ ọ́ sí. Nítorí náà, mo máa ń tètè jí láàárọ̀ láti tètè wẹ̀ àti láti tètè múra kí n lè bá jáde ní ojú ọjọ́ kí àwọn èèyàn tó pọ̀ lọ́nà. Títí bi ago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ ni mo máa ń dé ibi iṣẹ́ tí mo sì máa ń bẹ̀rẹ̀ láti ṣe iṣẹ́ tí mo ní láti ṣe ní ọjọ́ náà. Tí mo bá rí pé àwọn èèyàn pọ̀ lọ́nà àbí tí mo bá rí pé ọkọ̀ pọ̀ lọ́nà, mo máa rí bí mo ṣe gun ọ̀kadà torí pé ọ̀kadà máa ń yá ó sì máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí n tètè dé ibi iṣẹ́. Ó máa ń ṣe kókó pé kí n tètè jí kí n lè tètè dé ibi iṣẹ́, kí n de lè ní iṣẹ́ tó dára ṣe lọ́jọ́ náà.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, bí kò tilẹ̀ jẹ́ pé kì í ṣe ohun tí mo máa ń ṣe lójoojúmọ́. Ìgbà tí mo bá kọ́kọ́ gùn, inú mi dùn torí pé ó yàtọ̀ sí ọkọ̀ mìíràn tí mo mọ̀. Ó ń lọ lọ́ra díẹ̀ ṣùgbọ́n ó dára. Kò sì sí ìdípò ọkọ̀ lórí ọ̀nà. Mo rí i pé ó rọrùn láti jókòó. Ènìyàn sì lè sinmi díẹ̀ nígbà ìrìn àjò bí ó tilẹ̀ jẹ́ pé kò wọ́pọ̀ ní agbègbè mi. Tí àyè bá wà, màá tún fẹ́ lọ lẹ́ẹ̀kan si torí pé ó ní ìtùnú díẹ̀ ju ọkọ̀ akérò lọ. Oríṣiríṣi ọ̀nà ni a lè fi rìn ní Nigeria. A lè lo ọkọ̀ akérò, a lè lo ọ̀kadà, a lè lo ọkọ̀ ẹni individual ọkọ̀, a sì lè lo ọkọ̀ ojú irin. Bí ọkọ̀ ojú irin ṣe jẹ́ tó jẹ́ pé ó ní ààbò lọ, kò wọ́pọ̀ ní Nigeria báyẹn náà ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà ìrìn tó ṣe pàtàkì.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ kò pẹ́ rárá. Ó ti tó ọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kan lẹ́yìn tí a pari iṣẹ́ ọjọ́ yẹn torí a ti, ó ti rẹwà gan-an a sì fẹ́ sinmi díẹ̀. A ya ilé oúnjẹ kan tó wà nítòsí ọ́fíìsì wa torí pé oúnjẹ wọn má ń dùn, iye owó náà kò sì pọ̀ jù. Nígbà tá a dé bẹ̀, a jókòó dáadáa, a pàṣẹ ìrètí àti ẹran, a sì tún múra mímu. Mo rí i pé àyíká ilé oúnje náà dáa, kò sí ariwo púpọ̀. A lo àkókò yẹn láti bá ara wa sọ̀rọ̀, àrẹ́rìn-ín ka sì tú ìbànújẹ́ iṣẹ́ kúrò lórí wa.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ kìí jẹ́ kékeré rárá, torí mo mọ̀ pé omi ṣe pàtàkì gan fún ara. Ní òwúrọ̀, nígbà tí mo bá jí, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti mu omi kan kí ara mi lè tutù dáadáa. Ní ibi iṣẹ́, mo máa ń gbé ìgò omi kékeré lọ, mo sì máa ń mu díẹ̀díẹ̀ bí mo ṣe ń ṣiṣẹ́. Nígbà tí òrun bá pọ̀, mo máa rí pé mò ń mu omi ju bó ṣe rí lọ lọ́jọ́ mìíràn, pàápàá tí mo bá rẹ̀ tàbí tí mo bá rìn púpọ̀. Ní ilé pẹ̀lú, mi ò kí jẹ́ kí ọjọ́ parí láì mú omi dáadáa. Mi ò lè sọ iye gangan, ṣùgbọ́n mo mọ̀ pé mò ń ṣákíyèsí ara mi, mo sì ń gbìnyànjú láti má jẹ́ kí ara mi gbẹ, torí omi ló ń jẹ́ kí ara ṣiṣẹ́ dáadáa. Mumi, kí yan múmi tó tọ́ lójoojúmọ́, ó ṣe pàtàkì fún ìlera ara.

Àṣà tí ẹbí wa má ń ṣe púpọ̀ ni àṣà ìbáṣepọ̀ àti ìfaramọ́ ara wa. Ní ilé wa, a kì í ṣe ohun kan láì rántí ìdílé torí a gbà pé ẹbí ni ìpìlẹ̀ gbogbo nkan. Ní gbogbo ọdún, a má ń kó ara wa jọ fún ayẹyẹ pàtàkì bí ọdún tuntun, Kérésìmesì tàbí ayẹyẹ bí àwọn àgbà wa. Nígbà yẹn, gbogbo wa má ń padà sí ilé bàbá wa ká jo jẹun, ká bá ara wa sọ̀rọ̀, ká sì rántí àwọn tó ti lọ. A tún ní àṣà pé ká máa bọ̀wọ̀ fún àwọn àgbà. Kò jẹ́ nípa bí a ṣe ń kí wọn, bí a ṣe ń gba ọ̀rọ̀ wọn. Nígbà ìṣòro, a kì í fi ẹnikẹ́ni sílẹ̀. Gbogbo wa má ń dúró pọ̀ ká ran ara wa lọ́wọ́. Àṣà yìí ló jẹ́ kó rọrùn fún wa láti ní ìbáṣepọ̀ tó dáa. Ká sì mọ̀ pé a ní ara wa ní gbogbo ìgbà.

Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù kẹrin, torí pé ó jẹ́ ìbẹ̀rẹ̀ ìrìnàjò ọdún tuntun fún mi ní ọ̀nà kan. Ní oṣù yìí, ojú ọjọ́ máa tutù díẹ̀, kò sì rọrùn láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Mo máa ń ní ìrírí àlàáfíà torí pé àwọn iṣẹ́ àdánidá àti ìsinmi kì í pọ̀ jù, torí náà mo lè lo àkókò pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Ọ̀pọ̀ ìgbà mo tún máa ń lọ sí ibi àdánidá tàbí ìrìnàjò díẹ̀ nígbà oṣù yìí, torí pé kò sí ìgbóná tó pọ̀ tàbí òjò tó pọ̀. Mo tún ní ìrírí ayọ̀ tó dá pẹ̀lú àṣà àjọyọ̀ àti àwọn ìrìnàjò tó ń bọ̀ látọdún látọrún ọdún. Ó sì jẹ́ oṣù tí mo máa ń rántí pẹ̀lú ìtùnú. Ní gbogbo rẹ̀, oṣù kẹrin jẹ́ oṣù tí ó dára fún mi láti gbádùn ìgbésí ayé, ká ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó wúlò, ká sì ní àkókò fún ara wa.

Ìlànà ìpolówó tí ó máa ń lò jẹ́ pé kí n ṣe rẹ ìlànà tó rọ̀ tó sì kún fún ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Kò jẹ́ pé mo máa ń dá gbogbo àkọ́nú sílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Mo máa ń ṣe àtúnyẹ̀wò àti ìmúlò rẹ̀ ní gbogbo ọ̀nà. Ní ìbẹ̀rẹ̀, mo máa mọ àwọn ènìyàn tí mo fẹ́ kó ìpolówó mi dé sí torí pé kò yẹ kí mo, kí n mọ ta ohun kan tí ènìyàn kò nífẹ̀ẹ́ rẹ̀. Lẹ́yìn èyí, mo máa ń lo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀nà ayélujára bí i Facebook, Instagram àti WhatsApp. Mo sì máa ń ṣe àkọ́nú tó ní àfiyèsí tó sì yẹ kí ó fa àwọn ènìyàn láti mọ ohun tí mò ń ṣe. Mo tún gbìyànjú láti ṣe ìpolówó pẹ̀lú àṣà àti ìtàn torí pé àwọn ènìyàn máa rántí ohun tí wọ́n bá ní ìtumọ̀ tó wúlò sí wọn. Ní gbogbo rẹ̀, ìpolówó mi kì í jẹ́ ìkọ̀wé àti kíkọ aṣẹ lọ́nà. Ó jẹ́ ohun tó rọrùn tó sì ń fa ìfarahàn àwọn ènìyàn ní ìfẹ́ sí ohun tí wọ́n, tí mò ń ṣe.

Mo má n ṣe ìmótótó ilé mi ní gbogbo lójoójúmọ́. Ṣùgbọ́n ìgbà tí mo kì í ṣe ní ojoojúmọ́, màá ṣe ní ìparí ọ̀sẹ̀. Ní gbogbo Saturday tàbí Sunday, mo má n dá àkókò pàtàkì sílẹ̀ láti mọ ilé mi dáadáa torí pé iṣẹ́ ọjọ́ ọ̀sẹ̀ ti lé mi lọ. Mo má n bẹ̀rẹ̀ pẹ̀lú fífi gbogbo ààyè láti ilé ìyẹ̀wù sí ibi ilé ìdáná kó lè mọ̀ kí ìdọ̀tí kankan lè má sì. Lẹ́yìn èyí, mo má n fọ àga, ilẹ̀ àti ọ̀pẹ omi tí ó wà ní ilé. Nígbà mi, mo má n pàṣẹ fún gbogbo ẹbí láti kó ara wọn jọ ká sì má ṣiṣẹ́ pọ̀ torí pé ó má n gba àkókò díẹ̀. Mo tún má n lo àkókò yẹn láti fi ohun tí kò yẹ sílé tàbí láti ṣètò ilé fún ọ̀sẹ̀ tó n bọ̀. Ìmọ́tótó ilé mi jẹ́ ohun tí mo gbìyànjú gan láti ṣe torí pé ó má n fún mi ní ìtùnú. Ó sì ń jẹ́ kí ilé mi dáa kó sì máa dùn láti wà nínú rẹ̀ ní gbogbo ọjọ́. Ní gbogbo rẹ̀ èyí jẹ́ àṣà tó ṣe pàtàkì fún ìlera àti ìmọ̀lára mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń wẹ̀. Ó sì jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìlera àti ìtùnú ara. Ni gbogbo ọjọ́, mo máa ń wẹ̀ ní òwúrọ̀ kí ara mi lè tutù, kí ìrora àti ìṣàn omi inú ara lè rọrùn. Mo sì tún máa ń lo ọṣẹ tí mo mọ dáadáa. Mo má ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́, ọwọ́ àti ẹsẹ̀. Lẹ́yìn èyí, mo máa ń wẹ ara mi ní gbogbo agbára kó lè mọ́ dáadáa. Nígbà tí mo bá wẹ̀, mo tún máa ń fọ irun mi kó lè dára. Nígbà mi, mo máa ń lo omi gbóná díẹ̀ torí pé ó rọrùn kí ọjọ́ tó dé lórí ara mi. Mo sì máa ń lo ọṣẹ àtẹ́wọ́. Mo tún lè lo ọṣẹ olóòórùn tó dáa fún ìlera. Mo máa ń rántí pé wíwẹ̀ dára fún àǹfààní ara ṣùgbọ́n kì í ṣe fún àǹfààní ara nìkan, ó tún jẹ́ pé ó máa ń kò kí ní ìkóríra lórí àwọn ènìyàn mi. Ni gbogbo rẹ̀, wíwẹ̀ jẹ́ àṣà tó ṣe pàtàkì fún mi. Mo sì máa ń ṣe é ní gbogbo ọjọ́ kó lè jẹ́ pé mo ní ìlera dáadáa àti ìmọ̀lára ìtùnú ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé díẹ̀ díẹ̀, ó sì jẹ́ ohun tí mo mọ̀ pé ó rọrùn gan, nígbà tí mo bá fẹ́ ya àkókò fún ara mi. Ni gbogbo ọ̀sẹ̀, mo máa ń ya ọjọ́ kan tàbí méjì mọ́ láti ṣe iṣẹ́ láti ilé, torí pé ó jẹ́ pé mo lè ṣiṣẹ́ ní ìtùnú. Mo sì le ṣe àtúnṣe àwọn ohun tí mo ní láti ṣe ní ọjọ́ náà ní àkókò tó tọ́. Nígbà tí mo bá wà ní ilé, mo máa ń da àyíká mi sílẹ̀ torí pé ó ṣe pàtàkì kí ó mọ́ dáadáa. Mo sì máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ níbi tó rọrùn fún mi. Lẹ́yìn iṣẹ́, mo tún lè sinmi, mo lè jẹun láìní ìṣòro àti ìdìpọ̀ bí ti office. Ṣùgbọ́n mo tún mọ̀ pé ṣiṣẹ́ láti ilé kì í jẹ́ pé kò ní ìdènà torí pé àwọn ìjọ́pọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi máa ń dínkù. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì kí n ṣètò àkókò mi dáadáa. Ni gbogbo rẹ̀, ṣíṣe iṣẹ́ láti ilé jẹ́ ohun tó wúlò gan torí pé ó fún mi ní ìtùnú. Ṣùgbọ́n mo tún mọ̀ pé kò maa, ko kín máa ń bá iṣẹ́ jẹ́. Mo ń gbìyànjú láti ṣe é ní ìlànà tó yẹ.

Ọ̀nà tí mo máa ń gbà láti ran àwọn èèyàn lọ́wọ́ ni pé, mo máa ń gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa kí n sì fi mọ ìmọ̀ nǹkan tí mo lè ṣe fún wọn. Bí ẹni kan bá ní ìbéèrè nípa nǹkan tó ṣòro, mo máa ń sàlàyé rẹ̀ ní ọ̀nà tó rọrùn àti ọ̀nà tó yẹ. Tí wọ́n bá nílò ìmọ̀ràn, mo máa ń fún wọn ní èrò tó dára. Mo tún lè kọ́ nǹkan fún wọn, ṣe ìtumọ̀ èdè tàbí kọ́ wọn ní ẹ̀kọ́ lórí ohun tí wọ́n fẹ́ mọ̀. Kókó rẹ̀ ni pé mo wà níbí láti mú ayé rọrùn fún wọn ní ọ̀nà tí mo bá lè ṣe.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà tó wàkáàkiti kan sí ààgò kan. Mo ma n lọ sí ilé oúnjẹ tí ó wà ní tòsí ọ́fíìsì wa. Nígbà mi mo ma n mu oúnjẹ tí mo ṣe láti ilé wa. Nígbà tí mo bá ti jẹun tán, mo ma n jókòó fún ìsẹ́jú márùn ún sí mẹ́wàá láti sinmi díẹ̀ kí n sì wo fóònù mi. Ó ṣe pàtàkì gan pé màá ṣe kíyára púpọ̀ nígbà tí a bá n jẹun kí inú wa lè dára. Ní ọjọ́ kan tí iṣẹ́ bá pọ̀ jùlọ, mo lè kàn lọ ọgbọ̀n ìsẹ́jú, ṣùgbọ́n èmi kì í fẹ́ bẹ́ẹ̀ nítorí pé ara ènìyàn nílò ìsinmi. Lẹ́yìn tí mo bá jẹun tán, mo máa n ní agbára láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ títí di ìgbà tí a ma fi padà sí ilé.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn kan. Ajá ni, orúkọ rẹ̀ ni Bingo. Ó sì jẹ́ ọ̀rẹ́ tí ó dára jù lọ nílé wa. Mo ti ń bọ́ ọ́ fún ọdún mẹ́ta báyìí, ó sì ti di ara ẹbí wa gan. Bingo má ń wò mí lára nígbà tí mo bá ti ṣiṣẹ́ dé ilé. Ó má ń fò sókè pẹ̀lú ayọ̀, òwúrọ̀ kọ̀ọ̀kan. Mo má ń mú jáde lọ ṣeré kí ó lè má ṣàárẹ̀ yìí ká, kí ara rẹ̀ sì lè dára. Ó fẹ́ràn láti jẹ ẹran àti oúnjẹ ajá. Nígbà mií, àwa má ń jókòó papọ̀ níwájú TV ní àṣálẹ́, òun yóò sì dùbúlẹ̀ lẹ́bàá mi. Bí ó tilẹ̀ jẹ́ pé ó má ń da ayé sílẹ̀, nígbà míi mo fẹ́ràn rẹ̀ gan. Láti ní ẹranko ọ̀sìn jẹ́ inú dídùn, ó sì mú kí ilé wa kún fún ìdùnnú.

Nígbà tí mo bá fẹ́ lọ bá oníbàárà, mo máa ń múra sílẹ̀ gidi gan. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti kọ ìwé àkọsílẹ̀ nípa oníbàárà náà, kí n mọ ohun tí wọ́n ń ṣe àti ohun tí wọ́n nílò. Mo máa ń ka àwọn email tí a ti rán sí ara wa tẹ́lẹ̀ kí n lè mọ àwọn kókó pàtàkì tí a máa sọ. Lẹ́yìn náà, mo máa ń ṣe àtọjọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ gbé kalẹ̀ àti àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè. Mo tún máa ń pèsè àwọn ohun tí mo nílò bíi laptop mi, àwọn document àti àwọn ọ̀rọ̀ mìíràn. Ni ọjọ́ ìpàdé náà, mo máa ń wọ aṣọ tó yẹ. Mo sì máa ń dé síbẹ̀ ní àkókó torí pé mo kò fẹ́ pé kí n máa dá oníbàárà náà dúró. Nígbà tí mo bá dé, mo máa ń kí wọn dáadáa. Mo sì máa ń fi etí sílẹ̀ sí ohun tí wọ́n bá ń sọ. Gbogbo èyí ló máa ń jẹ́ kí ìpàdé náà lọ dáadáa kí oníbàárà náà sì ní ìgbádùn pẹ̀lú iṣẹ́ wa.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gan jú ti ìrọ̀lẹ́ lọ. Òwúrọ̀ jẹ́ àkókò tí ara mi ń léera dáadáa tí mo sì ní agbára púpọ̀ láti ṣe nnkan. Mo máa ń jí ní àkókò àárọ̀, nǹkan bí ago mẹ́fà tàbí méje kí n lè bẹ̀rẹ̀ ọjọ́ mi dáadáa. Mo fẹ́ràn bí ilẹ̀ ṣe máa ń tutù l'òwúrọ̀ àti bí ẹyẹ ṣe máa ń kọrin. Ó máa ń fún mi ní ìlera àti ìdùnnú. Nígbà tí mo bá jí, mo máa ń ṣe àdúrà, mo sì máa ń ṣe eré ìdárayá díẹ̀. Lẹ́yìn náà, mo máa ń jẹ oúnjẹ Òwúrọ̀ tó dùn, mo sì máa ń múra sílẹ̀ fún iṣẹ́. Ní ìrọ̀lẹ́ díde, ara mi náà máa ń rẹ̀ gan. Gbogbo ohun tí mo bá fẹ́ ṣe ni láti sinmi àti láti wo TV. Nítorí náà, mo lérò pé Òwúrọ̀ ni àkókò tó dára jùlọ fún mi láti ṣe àwọn nǹkan pàtàkì. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn kan fẹ́ràn ìrọ̀lẹ́, èmi ò sí nínú wọ́n rara. Òwúrọ̀ ni ń fún mi ní ìmọ̀lára àlàáfíà àti ìdùnnú tó pọ̀ jù.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa n wọ aṣọ tiọ rorùn gan. Mo fẹ́ràn láti wọ bántírọ̀sì àti ṣẹ́ẹ̀tì tí kò ní ìdè ju torípé mo fẹ́ kí ara mi ni ìtura nígbà tí mo bá n sùn. Nígbà mi bí ojú ọjọ́ bá tutù, mo ma wọ pijamasi tí ó ní gun ọwọ́ àti ẹsẹ̀, kò má bá má tutù ni lálẹ́. Ṣùgbọ́n ní àkókò ẹ̀rùn tí ilẹ̀ bá gbóná, mo lè kan wọ ṣọ́ọ̀tì àti singílẹ́tì nìkan torípé oru ma n pọ̀. Kò sí nǹkan tí mo fẹ́ràn jù láti wọ aṣọ tí ó farabalẹ̀ tí kò sì má a fún mi ní lọ́pọ̀lọpọ̀ ìyọnu. Mi ò kín fẹ́ràn láti wọ aṣọ tó le tàbí tó ní bọ́tíìnì púpọ̀ nígbà òòrùn torípé wọ́n ma n dà mú mi. Mo tún ma n rí i dájú pé aṣọ ibùsùn mi mọ́ dáadáa kí oorun mi lè dùn. Láti wọ aṣọ tó yẹ lálẹ́ jẹ́ kí ènìyàn sùn dáadáa, kí ara rẹ sì balẹ̀ títí di owuro.

Mo máa ń lo ọ̀nà púpọ̀ láti rántí àwọn àdéhùn mi kí má ba à gbàgbé wọn. Ọ̀nà àkọ́kọ́ ni mo máa ń gbà ni láti ko wọ́n sínú kàlẹ́ńdà mi lórí fóònù. Mo máa ń ṣètò àláàmù tí yóò máa kìlọ̀ fún mi ní ìṣẹ́jú ogójì ṣáájú àkókò àdéhùn náà, èyí tó jẹ́ pé ó ní àsìkò láti múra dáadáa. Mo tún máa ń ko àwọn àdéhùn pàtàkì sínú ìwé àkọsílẹ̀ kékeré kan tí mo máa ń gbé lọ́wọ́ mi ní gbogbo ìgbà. Ni ọjọ́ Sańdè kọ̀ọ̀kan, mo máa ń wo gbogbo àwọn àdéhùn tí mo ní fún ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n lè mọ bí màá ṣe ṣètò àkókò mi. Bí àdéhùn náà bá pàtàkì gan, mo máa ń fi rẹ̀máídà rẹ̀ sí lórí kọ̀m̀pútà mi pẹ̀lú. Nígbà mi, mo máa ń ko note kékeré tí ó lè sọ sórí tébù mi tàbí lẹ́bà ibùsùn mi. Gbogbo ọ̀nà yìí ti ràn mí lọ́wọ́ láti má gbagbe nǹkan kan torí pé mo mọ̀ pé ó burú láti má dé àdéhùn tàbí láti gbàgbé rẹ̀ pátápátá.

Mo ma n lo etígbọ́ wireless tí wọ́n pe ní airpods. Orúkọ rẹ̀ ni Apple airpod. Mo sì ti rà á fún ọdún méjì sẹ́yìn báyìí. Mo fẹ́ràn rẹ̀ gan torí pé ó rọrùn láti lò. Kò sí okùn tó ń dí ènìyàn lọ́wọ́. Nígbà tí mo bá ń lọ sí iṣẹ́, mo ma ń fi sí etí mi kí n máa gbọ́ orin tàbí podcast. Ó ma ń jẹ́ kí ìrìnàjò náà dùn si fún mi. Mo tún máa ń lò ó nígbà tí mo bá ń ṣe eré ìdárayá torí pé kò ní ṣubú kúrò lára mi bí àwọn headphones tó má ń tóbi. Báátìrì náà ma ń pẹ́ gan. Ó le wà fún wákàtí mẹ́ta sí mẹ́rin láìsí wípé ó ń gba mọ́ òòrùn. Mo ní case kékeré kan tí mo máa ń fi pamọ́ sí, tí mo sì máa ń gbá mọ́ òòrùn sí. Nígbà mi, nígbà tí mo bá n ṣiṣẹ́ lórí kọ̀mpútà ní ilé, mo máa ń lo headphone tó tóbi díẹ̀ torí pé ìró rẹ̀ dára jùlọ. Ṣùgbọ́n fún ìlò ọjọ́ọjúmọ́, airpods mi ní èyí tí mo fẹ́ràn jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftware mi nígbà gbogbo. Èyí ṣe pàtàkì torí pé ó máa ń jẹ́ kí fóònù àti kọ̀m̀pútà mi ṣiṣẹ́ dáadáa láìsí wàhálà. Nígbà tí notification bá jáde pé update tuntun ti wà, mo máa ń ṣe é lẹ́sẹ̀kẹsẹ̀, pàápàá tí ó bá jẹ́ security update. Mo ti gbọ́ ìtàn púpọ̀ nípa bí àwọn ènìyàn ṣe máa ń ní ìṣòro pẹ̀lú virus àti hackers nítorí pé wọ́n kò ṣe update ẹ̀rọ wọn. Fún kọ̀m̀pútà mi, mo máa ń ṣàyẹ̀wò rẹ̀ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan láti rí bóyá update kan wà. Mo sì máa ń ṣe é lálẹ́ nígbà tí mo bá ti parí gbogbo iṣẹ́ mi kó má ba à dènà iṣẹ́ mi. Fún fóònù mi, mo ti ṣètò automatic update tó jẹ́ pé yóò máa ṣe update fúnra rẹ̀ lálẹ́ nígbà tí mo bá ti lọ sùn. Èyí ti ń ràn mí lọ́wọ́ púpọ̀ torí pé n kò ní láti rántí rẹ̀. Àwọn apps mi gan, mo máa ń ṣe update wọn pẹ̀lú nígbà tí version tuntun bá jáde. Gbogbo èyí máa ń jẹ́ kí ẹ̀rọ mi wà ní ipò tó dáa kó sì máa ṣiṣẹ́ déedé.

Èdè tí mo fẹ́ kọ́ gan ni èdè Faransé. Mo ti fẹ́ kọ́ ọ fún ìgbà pípẹ́ báyìí ṣùgbọ́n kò tíì ní àsìkò tó yẹ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo gbọ́ pé èdè Faransé dára gan, ó sì jẹ́ ọ̀kan lára àwọn èdè tí wọ́n ń sọ jákèjádò ááyé. Mo rò pé bí mo bá ti mọ̀, yóò ràn mí lọ́wọ́ nígbà tí mo bá lọ rin ìrìn àjò sí France tàbí àwọn orílẹ̀ èdè mìíràn tí wọ́n ń sọ. Mo tún gbọ́ pé ó lè ṣe ìrànwọ́ fún ẹni ní iṣẹ́ púpọ̀, pàápàá nínú àgbáyé òde òní. Mo ti bẹ̀rẹ̀ sí í wo àwọn fídíò lórí YouTube láti kọ́ àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ àti bí wọ́n ṣe ń pe àwọn nǹkan. Mo tún ń gbèrò láti download app kan tí wọ́n ń pè ní Duolingo tí yó máa kọ́ mi ní ọjọ́ kọ̀ọ̀kan. Bí mo bá tí ní owó díẹ̀ sí, mo lè lọ sí kíláàsì kan níbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ Faransé torí pé mo gbà pé láti kọ́ ẹ lọ́wọ́ olùkọ́ dára jù. Ìrètí mi ni pé láàárín ọdún méjì, màá ti lè sọ ọ̀rọ̀ èdè Faransé dáadáa.

Ohun púpọ̀ ló máa ń mú mi rẹ́rìn. Ni àkọ́kọ́, àwọn ọ̀rẹ́ mi máa ń sọ àwọn nǹkan tó máa ń pa mí lẹ́rìn, pàápàá nígbà tí a bá jókòó papọ̀ tí a sì rán tí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Mo tún fẹ́ràn láti wo àwọn comedy skit lórí Instagram àti TikTok. Àwọn kan ló máa ń dára gan-an títí tí èmi yóò fi máa rẹ́rìn títí tí gbogbo ara mi fi máa dùn mí. Nígbà mii, àwọn ọmọdé kékeré máa ń mú mi rẹ́rìn pẹ̀lú ohun tí wọ́n máa ń ṣe àti nǹkan tón máa ń sọ. Wọ́n máa ń jẹ́ olótítọ́ gan, wọ́n kí sì mọ̀ pé wọ́n ń pani lẹ́rìn. Mo tún máa ń rẹ́rìn nígbà tí mo bá rántí àwọn àṣìṣe tí èmi tìká lára mi ti ṣe rí, bí mo ṣe ṣubú lọ́nà tàbí bí mo ṣe ṣe nǹkan tó yanilára níwaju àwọn ènìyàn. Àwọn memes lórí social media náà máa ń pa mí lẹ́rìn, pàápàá tí wọ́n bá jẹmọ nǹkan tó n ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí. Lóòótọ́ ni, ayé burú ju láti máa rẹ́rìn. Nítorí náà, mo máa ń wá ohun tó máa ń mú mi yọ tó sì máa fún mi ní ìdùnnú ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ti fún ní ẹ̀jẹ̀ rí lẹ́ẹ̀kan ṣoṣo, ó sì jẹ́ ìrírí tí mo kò lè gbàgbé láíláí. Ó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá nígbà tí ilé ìwòsàn kan ní àdúgbò wa ṣe blood donation drive. Wọ́n kéde rẹ̀ sí gbogbo wa pé kí a wá kópa pé ó ṣe pàtàkì láti gba ẹ̀mí àwọn ènìyàn là. Ni àkọ́kọ́, ẹ̀rù ń bà mí díẹ̀ torí pé mo kò mú bẹ̀rù abẹ́rẹ́. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan tí ó ṣé rí sọ fún mi pé kò dún púpọ̀ ó sì dúró fún ìṣẹ́ju díẹ̀ pẹ́rẹ́. Mo lọ síbẹ̀, wọ́n ṣe àyẹ̀wò mi rírí wọ́n sì wádì blood group mi, ó jẹ́ O positive. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í gba ẹ̀jẹ̀ náà, mo di ojú mi mọ́lẹ̀, ó sì parí káàkiri. Wọ́n fún mi ní biscuit àti juice láti mú lẹ́yìn náà, wọ́n sì sọ fún mi pé kí n sinmi fún ìgbà díẹ̀. Inú mi dùn gan pé mo lè ṣe nǹkan tó lè gba ẹ̀mí ènìyàn là. Láti ìgbà náà, mo ti pinnu láti máa ṣe é ní ọdọọdún torí pé ó jẹ́ ọ̀nà kan láti ran àwùjọ lọ́wọ́.

Mo máa ń ra epo sí ọkọ̀ mi ní ọ̀sẹ̀ kan ọ̀kan tàbí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Ó dá lóri bí mo ṣe lo ọkọ̀ náà púpọ̀ sí àti bí epo ti wà nínú rẹ̀ sí. Mo má ń ṣàyẹ̀wò epo tó wà nínú rẹ̀ lórí dashboard ọkọ̀ mi nígbà gbogbo kí n lè mọ ìgbà tí epo bá fẹ́ tán. Mi ò kí fẹ́ kí ó tán pátápátá torí pé ó lè fa wàhálà fún engine ọkọ̀. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo máa ń lọ sí filling station tó wà ní àárín ọ̀nà láti ibi iṣẹ́ mi dé ilé. Ìyẹn rọrùn fún mi. Iye owó tí mo máa ń ná lórí epo báyìí ti pọ̀ gan torí pé iye owó epo ti gbẹ́nu sókè ní orílẹ̀ èdè wa. Nígbà kan, mo máa ń ra epo ọlọ́ ẹgbẹ̀rún márùn-ún tàbí ẹgbẹ̀rún méje ṣùgbọ́n báyìí iye owó yẹn kò tọ́ mọ́. Ní ìparí ọ̀sẹ̀, mo máa ń ná tó fifteen thousand lórí epo èyí tó pọ̀ gan. Mo ti bẹ̀rẹ̀ sí ronú nípa bí màá ṣe dín ìlò ọkọ̀ mi kù. Bo yà láti máa gun kẹ̀kẹ́ sí ibi àwọn tí kò jìnnà kí owó epo má bàá jẹ mí run.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá nígbà gbogbo. Ó sì jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan. Mo máa ń ṣe ní ìgbà mẹ́ta lọ́sẹ̀: lọ́jọ́ Monday, Wednesday àti Saturday. Eré tí mo fẹ́ràn jù lọ ni football. Mo sì ní àwọn ọ̀rẹ́ tí a jọ máa ń kọ lu papọ̀ ní pápá tó wà nítòsí àdúgbò wa lọ́jọ́ Saturday. A máa ń ṣe láti ago mẹ́rin tó àfẹ̀mọ́jú. Ó sì máa ń jẹ́ fun gan-an. Bí n kò bá lọ gbá bọ́ọ̀lù, mo máa ń lọ sí gym ní ọjọ́ Monday àti Wednesday láti lọ gbé weight àti láti ṣe àwọn eré ìdárayá. Mo ti bẹ̀rẹ̀ sí ṣe eré ìdárayá nígbà tí mo wà ní yunifásítì. Ó sì ti di ara ìgbésí ayé mi báyìí. Ó máa ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ara mi balẹ̀ lẹ́yìn iṣẹ́. Ó sì máa ń fún mi ní agbára àti ìlera. Nígbà mí, bí mo bá ní àsìkò díẹ̀, mo máa ń sáré ní àárín gbùngbùn tàbí kí n ṣe jogging ní òwúrọ̀ kùtùkùtù. Mo ti ṣàkíyèsí pé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ṣe eré ìdárayá dédé, ara mi ti balẹ̀ dáadáa, orun mí sì ń sùn dáadáa. Èmi gbà pé gbogbo ènìyàn yẹ kó má ṣe eré ìdárayá kan torí pé ó dára fún ìlera wa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé, ó sì jẹ́ skill tó wúlò gan, pàápàá tí ẹni kan bá fẹ́ kọ́ ilé tuntun tàbí láti ṣe àtúnṣe ilé. Àwọn àwòrán ilé jẹ́ àwòrán tó máa ń fi gbogbo àpẹẹrẹ ilé náà hàn. Bí àwọn yàrá ṣe máa tó, bí wọ́n ṣe máa tóbi tó, àti ibi tí àwọn ìlẹ̀kùn àti fèrèsé yóò wà. Láti ka àwòrán ilé dáadáa, ẹni náà gbọdọ̀ mọ àwọn symbol tí wọ́n ń lò nínú rẹ̀, bí i àwọn ìlà tó ń ṣàpèjúwe àwọn ògiri, àwọn squares tó ń ṣàpèjúwe àwọn yàrá, àti àwọn àmì tó ń fi ilẹ̀kùn àti fèrèsé hàn. Wọ́n máa ń kọ measurement sí i pẹ̀lú, bí i bí yàrá kan ṣe gùn tó àti bí ó ṣe fẹ̀ tó. Ìyẹn ranilọ́wọ́ láti mọ bí ilé náà ṣe máa tóbi tó. Mo ti kọ́ díẹ̀ nínú èyí nígbà tí mo fẹ́ kọ́ ilé mi torí pé mo fẹ́ máa mọ ohun tí àwọn engineer ń sọ̀rọ̀ ẹ̀. Àwọn àwòrán wà ní different views: o ní view tòkè, view t'ẹgbẹ́, àti view ti iwájú. Ó ṣòro díẹ̀ níbẹ̀rẹ̀, ṣùgbọ́n tí ẹni bá ti wádìí rẹ̀ dáadáa, ó máa rọrùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré ní àwọn ìgbà díẹ̀. Mo máa ń sáré ní bii ìgbà méjì lọ́sẹ̀, ní ọjọ́ Sunday òwúrọ̀ àti Wednesday alẹ́. Mo ti bẹ̀rẹ̀ sí sáré ní ọdún tó kọjá nígbàtí dókítà sọ fún mi wípé mo nílò láti máa ṣe àwọn cardio exercise láti jẹ́ kí ọkàn mi dára si. Ní ìbẹ̀rẹ̀, ó ṣòro gan torí pé nǹkan mi ò gbéra jọ rẹ̀. Mo máa ń sáré fún ìṣẹ́jú mẹ́wàá péré, èémí mi sì máa ń fà karakara. Ṣùgbọ́n mo ń gbìyànjú láti ṣe ìfaradà díẹ̀díẹ̀. Ara mi bẹ̀rẹ̀ sí dára si. Báyìí, mo lè sáré fún ìṣẹ́jú ọgbọ̀n láìsí wípé mo ń dákẹ. Mo máa ń sáré ní pápá kan tó wà ní ìtòsí ilé wa, ibi tí àwọn èèyàn mìíràn náà máa ń ṣe exercise. Mo fẹ́ràn bí èémí ọ̀tún ṣe máa ń tutù níbẹ̀ ní òwúrọ̀, ó sì fàrá balẹ̀. Lẹ́yìn tí mo bá sáré tán, mo máa ní agbára púpọ̀ fún ọjọ́ náà, ara mi sì máa ń balẹ̀ gan. Mo tún ṣàkíyèsí pé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí máa sáré, ohun tí mò ń sùn ń ṣe dáadáa, ó sì máa ń tutù sí mi díẹ̀. Sísáré jẹ́ nǹkan tó lè jẹ́ wàhálà díẹ̀ níbẹ̀rẹ̀, ṣùgbọ́n ànfàní rẹ̀ pọ̀ gan.

Bẹ́ẹ̀ni, mo ma ń tan ìkíni lórí fóònù mi nígbà gbogbo. Lóòótọ́ ni, mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀ nǹkan. Láti pe àwọn ọ̀rẹ́ mi, láti fi ránṣẹ́ ránṣẹ́, àti láti ka é méèlì, àti láti lo social mídìà. Òwúrò ọ̀kọ̀ọ̀kan, fóònù mi jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo máa ń wò nígbà tí mo bá jí. Mo máa ń wò bóyá ìránṣẹ́ kan wà tàbí bóyá ẹni kan ti pè mí. Ní iṣẹ́, mo máa ń lò ó láti bá àwọn oníbàárà àti àwọn colleagues mi sọ̀rọ̀. Mo máa ń fi WhatsApp ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ mi, mo sì máa ń wo Instagram àti TikTok nígbà ìsìnmí mi. Ní àṣálẹ́, mo máa ń jókòó níwájú tívì, mo sì máa ń fi fóònù mi ṣeré, bóyá mò ń wo vidiò tàbí mò ń kàwé lórí intanẹ́ẹ̀tì. Nígbà mìíní, mo máa rọ̀ nu pé mo lo fóònù mi jù lọ, torí pé ó lè mú kí n máa gbàgbé ojú sókè láti wo àyíká mi. Mo gbìyàjú láti dín ìlò rẹ̀ kù, pàápàá kí n tó lọ sùn, torí pé wọ́n sọ pé ìmọ́lẹ̀ tó ń jáde láti inú fóònù lè kọ òórùn lọ. Sùgbọ́n, ó ṣòrò gan-an láti máa lo fóònù ní àgbáyé òde òní, torí pé gbogbo nǹkan tí à ń wà ń wà lórí rẹ̀.

Má a ṣàyẹ̀wò íméèlì ní ẹ̀ẹ̀méjì tàbí ẹ̀ẹ̀mẹta lọ́jọ́, ó dá lóri bí iṣẹ́ ọjọ́ náà ṣe lọ. Nígbà àkọ́kọ́ tí mo bá dé iṣẹ́ ní òwúrọ̀, ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ní láti lọ sí kọ̀ǹpútà mi kí n wo íméèlì tó wọlé. Èyí ń ràn mí lọ́wọ́ láti mọ̀ bóyá ìránṣẹ́ pàtàkì kan wá láti ọ̀dọ̀ àwọn ọ̀gá mi tàbí oníbàárà. Lẹ́yìn náà, mo tún máa ń wo ní àárín ọ̀sán, ǹkan bí i ago méjìlá tàbí ago kan, kí n lè rí àwọn íméèlì tuntun tí ó bá ti wọlé. Ní ìparí iṣẹ́, ṣáájú kí n tó padà sílé, mo máa ń wòó lẹ́ẹ̀kan si láti rí i dájú pé n kò fi ohunkóhun pàtàkì sílẹ̀. Mi ò kì í fẹ́ kí íméèlì kan dúró títí di ọjọ́ kejì kí n tó dáhùn rẹ̀, pàápàá tí ó bá ṣe pàtàkì. Nígbà mí, mo máa ń tí bá rí tí íméèlì kan pàtàkì, mo lè máa ṣàyẹ̀wò rẹ̀ lẹ́ẹ̀mẹrin tàbí lẹ́ẹ̀ márùn lọ́jọ́. Ní ìsinmi, ọjọ́ ìsinmi, mi ò kí ń wo íméèlì púpọ̀ bí ó ṣe yẹ. Àyàfi tí ìṣòro kan bá wà. Mo gbìyànjú láti wà lórí àkóso íméèlì mi torí pé ó pọ̀ gan, kí n tó bá ṣàyẹ̀wò rẹ̀ déédé, ó lè ko sórí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Coffee jẹ́ nǹkan tí mo gbọdọ̀ mu ní òwúrọ̀ kọ̀ọ̀kan kí n lè bẹ̀rẹ̀ ọjọ́ mi dáadáa. Nígbà tí mo bá dé ọ́fíìsì, ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo máa ń gbé ni láti lọ sí kitchen wa lọ ṣe coffee. Mo máa ń fi ṣúgà àti mílíìkì sínú rẹ̀. Mi ò kí ń fẹ́ràn coffee tí ó dùn tàbí tó korò jù. Láìsí coffee mi ní òwúrọ̀, ara mi kan máa ń léra dáadáa, orí mi a sì máa fọ́ mi. Ni àárín ọ̀sán pẹ̀lú nǹkan bí i ago méjì tàbí mẹ́ta, mo máa ń mu coffee mìíràn láti fún ara mi ní agbára tuntun torí pé iṣẹ́ máa ń pọ̀ ní àkókò yẹn. Àwọn alábàáṣiṣẹ́ mi pẹ̀lú fẹ́ràn coffee, nítorí náà a máa jọ mu papọ̀ nígbà ìsinmi a sì máa ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ ojoojúmọ́. Ilé iṣẹ́ wa ní coffee maker kan tó dára, èyí tó jẹ́ pé coffee tí a bá ṣe máa ń dùn gan. Ṣùgbọ́n mo ti gbọ́ pé láti mu coffee púpọ̀ kò dára jù fún ìlera. Nítorí náà mo ń gbìyànjú láti dín ń dí ń kù sí ìgò méjì lojọ́ lọ́jọ́. Loto ni coffee ti di apá kan tí ó ṣe pàtàkì nínú ọjọ́ iṣẹ́ mi.